Ẹ ká san oo ọrọ à ku ojo mẹ́ta. Ìbéèrè yín ni wípé àwọn wo ni mo fẹ́ràn jù. Ah! Mo fẹ́ràn awon ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni mo fẹ́ràn. Àwọn tí mo fẹ́ràn jù ni àwọn ará ilé wa tó jẹ́ àwọn ìbátan, àwọn àbúrò tàbí ẹ̀gbọ́n tàbí àwọn ẹbí mi àti àwọn ará ita tí ìwà wọn bá dára. Mo fẹ́ràn wọn púpọ̀ jù.

Ẹ ṣeun o fún ìbéèrè yìí. Ọwọ́ ọ̀tún ni mo sábà máa ń lò jù. Bóyá tí mo bá fẹ́ kọ iṣẹ́ tí a máa ń fi gègé láti fi kọ iṣẹ́ sí ojú ìwé, màá lo ọwọ́ ọ̀tún. Tí mo bá fẹ́ jẹun náà, ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Tí mo bá kàn fẹ́ gbé ẹrù sókè, wípé bóyá ká gbé ẹrù sórí, ni màá lo ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì. Tàbí tí èèyàn bá ń fa omi ní inú kànga tó jọ pé ó nílò ọwọ́ méjèèjì, ni mo fi máa ń lo ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì.

Eṣé o, bẹ́ẹ̀ni mo ní nọ́mbà orí ilẹ̀, orí ilẹ̀ mo ní nọ́mbà. Kò sí wàhálà, mo ní nọ́mbà tó bá jẹ́ pé, ẹm, oríṣiríṣi nọ́mbà ló wà, tó bá jẹ́ pé ti nọ́mbà ètí a máa ń lo ayélujára, ẹhen mo ní nọ́mbà eléhùn. Ìmọ̀ ìtumọ̀ orí ilẹ̀, ṣé orí ilẹ̀ de dòmí? N, n, n.

Ẹ́, gọ́omù? Mi kì í jẹ gọ́omù o. Àbí ẹ fẹ́ sọ wípé tí mo máa ń jẹ singọ́mù? Mi kì í jẹ gọ́omù. Torí gọ́omù ṣe eyi taa mo rí lára igi? Èyi to máa ń sùn lára igi cashew àbí ti mango. Mi kì í jẹ gọ́mù. Singọ́mù gan mi kì í jẹ. Wọ́n ni ó máa ń ba èyin eeyan jẹ́. Àwọn òbí wa ti e máa ń na yàn ni nígbà tí a fi wà nígbà kékeré. Wọ́n máa ń na yàn pé ènìyàn kò gbọdọ̀ jẹ ẹ́